Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú mọ́tò mi. Mo máa ń jẹun nínú ọkọ̀ mi ní ìgbà tí ó bá wù mí kí n jẹun nínú ọkọ̀. Ọkọ̀ jẹ́ ohun tí a máa ń lò láti lọ kúrò láti ibi kan lọ sí ibi mìíràn. Oúnjẹ sì jẹ́ ohun tí a máa ń jẹ tí ó sì ń ṣe ara wa ní oore.

Ìṣòro jẹ́ oun tí ẹnikẹ́ni ò lè ṣe àfẹ́ kù ní ilẹ̀ ayé. Ìgbà tí ẹlẹ́dà ti dáyé, ló ti dá oun kọ̀ọ̀kan tí a mọ dojúkọ, tí à ń pè ní ìṣòro, tí àwọn Yorùbá tún ń pè ní àdojúkọ. Kò sí ìṣòro tí a kò lè yanjú tí a bá ti ṣe sọ́rọ̀. Pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́, ìwà ìrẹ̀lẹ̀ la fi ń yanjú ìṣòro. Yálà níbi iṣẹ́ ni àbí nílé ẹni. So pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àti ìwà ìrẹ̀lẹ̀ la fi ń yanjú ìṣòro.

Rárá o, èmi kì í jẹ gọ́ọ̀mù. Mi ò fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù torí pé ní agbègbè wa àbí ní àṣà ti wa, a rí bí pé gọ́ọ̀mù jíjẹ wọn ṣe ni ó jẹ́ ohun tí ó tọ́ sí àwọn obìnrin tí kì í ṣe ọkùnrin. Ese pupo.

Kò sí oṣù tí kì í ṣe oṣù gidi nínú ọdún, ṣùgbọ́n lẹ́ẹ̀ko kan, àwọn oṣù mìíràn wà tí a ṣàlẹ̀sá. Ni àwọn oṣù tí ǹkan ribiribi tí ó ṣẹlẹ̀ sí wa, tí a lè sọ àti èyí tí a lè sọ ni oṣù tó konni jáde bíi ọmọ ẹjọ mẹ́jọ, àkọ́kọ́ nínú àwọn oṣù tí mo fẹ́ràn jù òun ni oṣù December, torí pé nínú oṣù náà, òun ni a bí mi sí ayé, ẹ́ ṣe púpọ̀.

Ní àná, òun ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ọ̀nà a ń gbà láti ṣàlàyé bí a ṣe ń ṣiṣẹ́ yálà ní ọ̀sẹ̀ ni, yálà ní oṣù ni, yálà ní ọdún ni. Oríṣiríṣi ọ̀nà ló pín sí ní olú ilé iṣẹ́ kọ̀ọ̀kan bí òfin wọn bá ti sọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí óúnjẹ kí ó ní ata. Nítorí pé inú ìran Yoruba òun ni èmi ti wá. Ọmọ Yoruba tètè ni mí. Ín tà sì mọ Yorùbá mọ̀, òun náà ni pé wọ́n mọ ń jẹ ata. Kódà nínú àṣà wa, iyẹn ẹni tí ara rẹ kò bá yá àbí ẹni tí ẹnu rẹ kò gbé yàngan, wọn á sọ pé ẹ dín ata fún un, ẹ kọ ata rẹ lẹ́nu kí ẹnu rẹ kó lè jí pípípí.

Ìbáṣepọ̀ mi, ó dánmọ́rán pẹ̀lú olórí iṣẹ́. Ìbáṣepọ̀ láàárín wa ò gbọdọ̀ mọ́ dánmọ́rán tí a bá fẹ́ kí ilé iṣẹ́ wa kí ó máa lọ síwájú. Olórí iṣẹ́ àti olùṣíṣẹ́, wọ́n gbọdọ̀ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán.